Mo fẹ́ràn láti máa lọ sí etíkun gan an nítorí ó ma ń fún mi ní ìrọ̀rùn àti ayọ̀ nínú. Afẹ́fẹ́ tútù àti ìròmi tó ń lu etí òkun ma ń jẹ́ kí inú mi balẹ̀ kí n sì gbàgbẹ́ wàhálà fún ìgbà díẹ̀. Nígbà tí mo bá wà ní ibi ní etíkun bí i Elegusi Beach, mo máa kan jókòó wo omi kí n sì ronu jinlẹ̀. Fún mi, lílọ sí etíkun ní Èkó jẹ́ ọ̀nà kan láti sinmi àti láti tún ara àti ọkàn ṣe pátápátá.

Oṣù May, èyí tí a mọ̀ sí oṣù karùn-ún, ni oṣù tí a bí mi. Oṣù tí òòrùn máa ń ràn dáadáa tí òye sì máa ń hàn gbangba. Ó máa ń jẹ́ àkókò tí inú mi kún fún ayọ̀ àti ìrètí, bí ẹni pé nǹkan tuntun ń bẹ níwájú. Ó tún jẹ́ ọjọ́ International Workers' Day fún ọjọ́ àwọn òṣìṣẹ́ ní àgbáyé tó tún wà nínú oṣù yìí. Oṣù yìí máa ń fi ìtàn àti ìtumọ̀ pàtàkì lélẹ̀. Nítorí náà, oṣù karùn-ún jẹ́ oṣù tí mo máa ń kà sí oṣù ayọ̀ àti ìbẹ̀rẹ̀ tuntun fún mi.

Ìgbádùn mi ni kí n kà, kí n kọ́, kí n sì pín ìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi ní gbogbo ìgbà. Mo tún máa ń rí ayọ̀ nínú ìjíròrò lórí ìmọ̀ tuntun, ìtàn àti ìṣẹ̀lẹ̀ ayé bí i bí i ti AI tí a mọ̀ sí Artificial Intelligence. Nígbà mi, ìtàn, àtúnidá àti fíìmù lè jẹ́ ohun tí mọ̀, tí máa ń mú inú mi dùn. Páápàá bí ó ṣe jọ pé, ní àkókò mi, ìgbádùn mi máa ń wà nínú ìkọ́ni bí a ṣe ń kọ́ni ní ǹkan, ìronújinlẹ̀ àti fífi ìmúlò, ìmúlò rere sí iwájú láti fi kọ́ àwọn ọmọ ènìyàn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọwọ́ nígbà tó bá yẹ àti lásìkò tí o bá lè dáàbòbò ọwọ́ mi. Nígbà tí mo bá wà níbi òtutù tàbí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ àbí iṣẹ́ tó nílò ààbọ̀ ọwọ́, mo kì í gbàgbé láti fi ìbọwọ́ bo ọwọ́. Ìbọwọ́ máa ń dáàbòbò ọwọ́ kúrò ní ibi ìfarapa kò sì njẹ kí ẹrù bà mí nígbà iṣẹ́. Nítorí náà, wọ ìbọwọ́ jẹ́ àṣà tó dáa fún ìlera àti ààbọ̀ ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ nílé nígbà gbogbo. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní gbogbo ìgbà, ṣùgbọ́n mo tún lè ṣe ìrànlọ́wọ́ lórí àwọn iṣẹ́ níbi mìíràn tí ó bá wúlò. Èyí fún mi láayè láti ní ìrọ̀rùn láti dáhùn àwọn ìbéèrè kíákíá àti láti ṣiṣẹ́ ní àkókò tí ó bá mọ́. Ṣiṣẹ́ láti ilé tún mú kí a lè ṣàkóso àkókò wa dáradára àti láti fi àkókò pamọ́ fún àwọn iṣẹ́ àti ara ẹni ní ọjọ́ iwájú. Ó tún fún mi ní àǹfààní láti lo àwọn irinṣẹ́ orí ayélujára láti mú iṣẹ́ ṣíṣe pọ̀ sí láìsí nílò láti lọ sí ọ́fíìsì Tí ó sì máa ń rọrùn gidi tí ó sì ní wàhálà nínú.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù jẹ ọ̀gẹ̀dẹ̀. Èso ọ̀gẹ̀dẹ̀ dára púpọ̀, ó de nṣé ara ní oore, ó jẹ́ èso kan tí ó dùn, tí ó fa ojú ènìyàn mọ́ra. Èso yìí tún wà fún àdúra, wọ́n máa ń lò fún àdúra. Yorùbá ní "bọ́ ọ̀gẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ á dẹ̀", "te mí kó dẹ̀ fún mi", "kó dẹ̀ fún ará ilé mi". Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso kan tí ó gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì fẹ́ràn rẹ̀. Ó sara lóore, ó ní èròjà protein nínú, bẹ́ẹ̀ sì ni ó jẹ́ èso tí ó wà ní àgbáyé.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbòòrù. Ìbòòrun jẹ́ ohun ọ̀ṣọ́ àti ohun àmúnidára tí ó máa ń mú ni rẹwà. Ìbòòrù jẹ́ ǹkan tí a máa ń fi bo orí láti lọ sí òde tí a kò bá fẹ́ sí orí sílẹ̀. Ìbòòrun tún jẹ́, ìbòòrun tún jẹ́ ohun ẹwà tí ó máa ń bá aṣọ mu tí ó sì máa ń rẹwà gidi gan. Ìgbà mí ò tún máa ń dáàbò bo ẹyin, ọrùn, ẹ, èjìká àti orí wa fún òòrùn kí òòrùn má bàa máa pa wá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí ó wà lára, kẹ̀kẹ́ gígùn jẹ́ nǹkan tí ó wà lára eré ìdárayá. Bẹ́ẹ̀ sì ni ó wà lára ohun nǹkan tí a lè fi wé nǹkan ìrìnsẹ̀, torí a lè gùn láti ìlú kan lọ sí ìlú mìíràn. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ránni níṣẹ́ sí ibi tí kò jìnnà. Ó jẹ́ nǹkan tí a tún lè fi máa gbafẹ́. A lè fi ṣe eré ìdárayá. A dẹ̀ tún lè máa gùn lọ sí ilé ìwé. Bẹ́ẹ̀ ni wọ́n á sì tún máa gùn lọ sí ibi iṣẹ́. Kẹ̀kẹ́ náà dára.